Tí mo bá fẹ́ ra nǹkan tí mo dẹ̀ rí pé ó wọ́n, tí owó ẹ̀ bá wà lọ́wọ́ mi lásìkò yẹn tí mo dẹ̀ mọ̀ pé bí ó ṣe rí ní gbogbo ibi nìyẹn wípé gbogbo ibi ló ti wọ́n, mi ò ní ṣe méní ní tàbí ṣe méjì. Lóòótọ́ mo lè bèèrè lọ́wọ́ bí àwọn tó ń tajà mẹ́ta sí mẹ́rin kí n lè fi mọ̀ bóyá a máa rí ẹni tí ti ẹ́ dín wó. Eléyìí tó bá sì tí díín wó jù nínú gbogbo rẹ̀ màá dẹ̀ ra.

Èmi ò fìgbà kan rìnrìn àjò lọ sílé ní àsìkò àjọ̀dún kankan nítorí pé àwa ò kì ń ṣe àjọ̀dún lẹ́yìn kí á ṣe ọdún bíi ọdún kérésì, ọdún àjíǹde tàbí ọdún tuntun. Ǹkan táa máa ń ṣe nìyẹn. Nítorí mi ò pẹ̀lú àwọn èèyàn tó ń lọ sílé ìjọsìn níbi tí a ti máa ń ṣe àjọ̀dún.

Nípa oúnjẹ òwúrọ̀ yẹn, èmi jẹ́ ẹnìkan tí ó kì í jẹ oúnjẹ òwúrọ̀ nítorí ó máa ń jẹ ko rẹ̀ mí, kò kì jẹ́ kí ara mi jí pípé. Kí n tó jẹun ní ọ̀pọ̀ ìgbà, ó ti máa ń to owo ago kan sísàlẹ̀. Mi o kin je oúnjẹ òwúrọ̀ rara. Nítorí idi èyí mi ò le sọpé nǹkan báyí pàtó ni mo máa ń jẹ.

Uhm, ìrìn alẹ́, rinrìn ní àṣálẹ́, èmi, èmi kì í fi bẹ́ẹ̀ rìn ní àṣálẹ́. Ọ̀pọ̀ ìgbà mo ti wà nínú ilé kágo mẹ́jọ tó lọ̀ papà, àmọ́ ó ní ẹ̀ẹ̀kọ̀kan bóyá mo jáde tí ó dọ̀pù wá mú mi lọ́nà. Àfi yẹn ló lè jẹ́ kí n di èrò àṣálẹ́. Èmi ò kí ń rìn irin oru o.

Niro ti tèmi, orin tí wón kọ ní ayé ìsìn yi koni itumo. Òpó ìgbà ká máa kọ orin tí ò ní lári tí ò mú ọ̀pọ̀ dání. Tí a bá wò ní ayé ìgbà yẹn ní ayé àtijọ́, wón máa kọ orin láti fi kọ́ àwọn ènìyàn ní ìṣe, láti fi kọ́ àwọn ènìyàn ní àṣà, láti tó àwọn ènìyàn sọ́nà. Ayé ìsìn òpó eeyan o gbà orin lórí obìnrin, lórí àwọn nǹkan tí ò ní ìtumọ̀ oun làwọn èèyàn n kọ.

Ìbéèrè ìpani lerin púpọ̀. Báwo ni àwọn aládùúgbò mi ṣeri bí ti báwo? Ènìyàn ní àwọn aládùúgbò mi? Èmi ò sì kín wọ inú ílé wọn láti lọ máa wo bó ní kaluku ṣeri. Àwọn ta bá rí níta, a máa kí wọn. Ọkùnrin, obìnrin bi àwọn ara àdúgbò se ri niyen. Èmi ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ri, ní pàtó mi de lè sọ pé iye ọdún báyìí ni a ti fi mọ́ra wa. Oníkálukú nínú ilé rẹ̀ ni, ẹ̀ko kan la máa ń ríra wa.

Ọjọ́ ìbí àwọn ìdílé mi, oníkálukú pẹ̀lú oṣù àti ọjọ́ titi wọn ni. Kò sí ẹnì kankan nínú wa t'a bí ní ọjọ́ kan náà. Kò sí'bejì nínú wa tí a ò bá sọ pé a jọ wáyé torí ìdí èyí. Kálukú pẹ̀lú oṣù rẹ̀ àti ọjọ́ rẹ̀ ni.

Emi o ki nko ìròyìn níbi iṣẹ́ o nítorí pé mi kì í ṣe akọ̀wé. Pápá jùlọ, mi ò ṣiṣẹ́ fún ẹnikẹ́ni, iṣẹ́ ara mi ni mò ń ṣe. Nítorí idí èyí, kò sí ìdí kan tàbí èkejì tí mo fi fẹ́ máa kọ ìròyìn.

Tí mo bá fẹ́ gbọ́ ìròyìn tàbí tí mo fẹ́ mọ̀ nípa nǹkan, orí ẹ̀rọ ayélujára mi ni mo ti máa ń gbọ́ ìròyìn. Ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, mo lè lọ sí orí Google, kí wo pé kí ló ń ṣẹlẹ̀, kí ń tẹ̀ síbẹ̀. Ó dẹ́ máa gbé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọjọ́ náà, ó dẹ́ máa gbe wá.

Mi ò lè sọ pé ọ̀nà kan báyìí pàtó ni mo mọ̀ ju. Nítorí wípé, tabá rí ọ̀nà kan tí èèyàn ń gbà ní ọpọ̀ ìgbà ní gbogbogbà, dandandan ni kí èèyàn mọ bẹ́. Nítorí idi èyí yìí kò sí ọ̀nà kan tàbí ikeji yìí tí màá sọ pé ọ̀nà báyìí ni mo mọ̀ ju. Ọ̀nà tí mo bá ń gbà, gbogbo ọ̀nà tí mo ń gbà náà ni mo mọ̀.

Èmi ò lè sọ pé mo dìdi fẹ́ràn láti máa rin òkè, àmọ́ tí ààyè rẹ bá yọ tí mo dẹ̀ ní láti rin òkè, to jẹ́ pé bí mo ṣe máa dé ibi tí mò ń lọ nìyẹn, mi ò ní fi ṣe mení tàbí èkejì dandan màá rìn náà ni. Mi ò lè sọ pé mo fẹ́ràn rẹ̀ tàbí mo kò ríra. Tàyè bá yọ láti rìn òkè, a máa rìn náà ni.